Ehn, àwon ènìyàn wà tí won máa ń pa ohun èso sára. Àmo ẹ̀mí torí pé tí mo bá ti jí, mo máa n sàdúrà, mo de máa gbadurá s'Olorun mi. Mo dẹ̀ nígbàgbọ̀ ni pé àdúrà yẹn máa ń gbà. Torí náà èmi kí ń wọ ohun kánkan bíi ọ̀ṣọ́ sára torí mo mọ̀ pé Ọlọ́run Oba Olódùmarè tó dá mi, ó ti ń ṣọ́ mi.

Àwọn ohun èlò tí mo máa ń lò tí mo máa fi ń ṣe àwọn iṣẹ́ mi àbi tí máa fi ń dáná, mo máa ń lọ síbi tí mo mọ̀ wipé máa ti rí àwọn nǹkan èlò yẹn láti lò. Mo máa ń, mo dẹ̀ máa ń ríi wipé mo máa ń tọ ìpìnpin bí máa ṣe rí ǹnkan tí mo fẹ́ lò fún ànfàaní ara mi. Nitọ́rí naa àwọn ibi tí mo mọ̀ pé máa ti rí ǹnkan tí mo fẹ́ lò ni mo máa ń rìn sínú láti wá ohun èlò fún ǹnkan tí n bá fẹ́ ṣe.

Rárá, mi ni àìsàn ìkórira kankan sí oúnjẹ kankan torí gbogbo oúnjẹ tí àwọn ẹyan ba máa ń jẹ tí wọ́n bá ṣà ti gbé wá fún èmi ni èmi naa máa ń jẹ. Kò dè sí oúnjẹ tí mi ò máa jẹ àbí oúnjẹ kan tó jẹ́ pé ó wá jẹpá tóní pé mo wáa ń kórira rẹ̀ àbí kankan ṣe mí tí mi ò fi lè jẹ iru oúnjẹ kan. Kò sí oúnjẹ tí èmi kì í jẹ, gbogbo oúnjẹ ni mo máa ń jẹ.

Rara o, mi kì í bínú ti mo bá wà nínú ọkọ̀ mi. Èmi jẹ́ ẹ̀dà kan tó jẹ́ pé mi ò ti e kí n sábà bínú. Nkán tó bá fi mu bínú, kiní yẹn ó ní agbára, ó sì tó kìí bínú ni. Ẹ̀mí jẹ́ ẹnìkan tó jẹ́ kí mo máa ọ̀rá ṣe, mo rí máa gbogbo nǹkan mi mo máa ń ṣe pẹ̀lú ikán, pẹ̀lú àyànfẹ́ àti bó ṣe jẹ́ kí n ṣe ṣe. Nítorí pé mo jẹ́ ẹ̀dà kan tí ó kì í kanra, tí ó dẹ́ki bínú lọ títí.

Rárá mi ti ní oko tèmi àmọ́ ó wà lára àwọn nnkán tí mo wò ní pé tí mo bá dàgbà tó lóhun bá ṣanu mi tí mo bá ṣe rì iṣe dáadáa. Àwọn nnkán tí máa kóko ṣe fúnra mi níyẹn pé kí n ra oko fún irin. Kin ní oko tó jẹ pé oko ti tèmi ganga fúnra mi Àmọ́ mo máa ń wọ oko lọ wọ oko lọ awon ibi tí mo bá fẹ́ lọ, ó máa jẹ́ dandan fún mí.

Ìlànà ìpolówó tí èmi máa ń là fún àwọn ènìyàn tó bá ń ṣe ìpolówó ni pé nítorí àsìkò tá a wà níìsínyi, àsìkò tó jẹ́ pé olúkalúkú ní ẹrò ibánisọ̀rọ̀, àwọn ènìyàn pọ̀ tí wọ́n ní fóònù níìsínyi nítorí ẹyí gbogbo nnkan téẹ̀yan bá fẹ́ ṣe tí ẹ̀eyan bá fẹ́ polówó ó dùn ún ṣe ní orí fóònù, ẹ̀eyan dè tún máa ta dáadáa. Nítorí àwọn ẹlòmíràn ẹ̀eyen lè máa ní àǹfààní àti súnmọ́ wọn àti pé àti rí wọn. Àmọ́ tí ẹ̀yin bá tí ń polówó ní orí íńtánẹ́ẹ̀tì pẹ̀lú fóònù ẹ̀eyan àbí ẹró ibánisọ̀rọ̀ yen, ẹ̀eyan ó tètè rí iyáto báyẹn. Ìlànà ìpolówó mi ni niyẹ́n.

À, èmi ó ṣe akẹ́yìndè. Mo máa ń sábà tètè dé gbogbo ibi tí mo bá fẹ́ lọ. Nítorí mo máa ń wo àkókò dáadáa mi dè kí n jẹ́ kí àsìkò kò kọjá gbogbo ǹkan tí mo bá fẹ́ ṣe. Gbogbo nkan tí mo bá dẹ́ fe ṣe, mo máa ti ń fi sí inú ìgbéyèwò ìwé tí mo máa ń ṣe lójoojúmọ́. Nítorí náà, ǹkan kan yóò, ǹkan kan yóò kọjá mi. À fi àwọn ǹkan mi lẹ́ẹ̀kẹ̀ẹ̀kan bí i nígbà mi mo máa ń pẹ̀lọ́ sí àwọn ǹkan mi. À mo mi kí ń sábà pẹ̀lọ́ sí ibi, ibi ọ, ibi gbogbo ibi tí mo bá lọ.

Igbádùn mi pín síye oríṣiríṣi. Àm9 nítóri émi jẹ́ eda kán tó fẹ́ràn oúnjẹ. Ǹkan tí mo máa ń ká kún ìgbádùn ni tí mo bá rí oúnjẹ gidi, oúnjẹ tó dára. Tori gbogbo igba tó bá rí oúnjẹ yen ò máa sọ pé "àh!" Ìwọ máa ń gbádùn. Ǹkan tí emi kà kún ìgbádùn niyen, àmo ǹkan tó fá tó fi rí bẹ́ẹ̀ ni pé, omo ilé ìwé ni mi mo ṣi n kẹ́kọ̀ọ́ ni. Lẹ́yìn ìgbà náà, ǹkan tí mo ti ń kà kún ìgbádùn ni owó. Tẹ́ẹ̀yan bá ní owó, tẹ́ẹ̀yan bá sì ní owó tó jẹ pé kò sì ǹkan tí ẹ́eyan ò lè ra lákòókò tí ẹ́eyań bá fẹ́ra ǹkan, lẹ́yinnaa àrá ìgbádùn náà ni.

Èmi jẹ́ ẹda kan tí ó kì n gbọ́ òrìn nítorí naa kò sí ọ̀rin kankan tí mo fẹ́ràn. Àmo tí ń bá ń kọjá lọ, àbí tí n bà wà ní odò ẹlòmí nígbà mí tí won ba wà á fi òrìn sí, o máa ń detí nígbà mí kí n gbọ́ òrìn. Àmo pé emi gan-an gan-an màá wá mú ẹro ibánisọ̀rọ̀ mí, àbí nǹkan mi, AMP kì n wá máa gbọ́ òrìn. Mi n kì í ṣẹ nítorí pé mi n kì í ṣẹ ẹda kan tó máa ń gbọ́ òrìn.

Òná pọ̀ láti fi gbọ́ àwọn ẹ̀rọ oníbàárà, àmọ́ ǹkan tí ó pọ̀jù tóde wọ́pọ̀jù tí èèyàn fi máa ń gbọ́ àwọn ẹ̀rọ oníbàárà náà ni orí fóònù tó jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àbí nígbà míkàn èèyàn lè máa gbọ́ ní orí rédíò láti fi mọ èèwò ni àwọn oníbàárà yàn. Bawo l'èyàn ṣe lè má má ṣe níbí yìí, níbi àti máa tà kátàkárà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ nítorí owó jẹ́ ǹkan tó jẹ pé àwọn èèyàn ń fún ní àǹfààní gidi gan ní ayé ìta wa lónìí. Nítorí èyí, owó ń ṣe ǹkan tí ẹ̀yàn kankan máa fi sí tó bá wù ẹ́, ẹ gbọdọ̀ máa pa owó mọ́ dáadáa, ẹ yẹ dọ̀bọ̀ má fi sí àwọn ibi tí ẹ̀yàn mọ̀ ní pé owó àwọn èèyàn ni títò. Idi niyen to ye wípé mo máa ń fi owó mi pamọ́ dáadáa nítorí pé kí ẹ̀ni kankan má bà fi má ja mi lólè àbí kó má mu ǹkan mi tí mo fi pamọ́.

Bẹ́ẹ̀ni mo máa ń lọ sí ilé ìjọsìn torí èmi jẹ́ ọmọlẹ́yìn Islam. Mo dẹ̀ gbàgbọ́ nínú àwọn mùsùlùmí. A dẹ̀ ní ilé ìjọsìn tá ń pè ní mọ́sálásí, ibẹ̀ ni a ti máa ń kírun. Gbogbo àárọ̀ mo máa ń lọ síbẹ̀, alẹ́ náà mo máa ń lọ bẹ́ẹ̀. Àmọ́ nígbà mí lọ sáà tí bá wá nílé tí ń bá ráyè lọ, màá kí ìrun mi nílẹ̀. Àmọ́ èmi máa ń lọ sílé ìjọsìn torí mo ní ìgbàgbọ́ gan-an nínú ọlọ́run ọba.

Mo máa n gba owó àwọn èèyàn, mo de má n ba owó àwọn èèyàn ní ọ̀nà tó tọ̀, pẹ̀lú ìlànà bí ó se tó àti bó se yẹ, torí gbogbo nǹkan aláyé yìí ó ní ìlànà tiè àti ìlànà tí èèyàn gbọdọ̀ tẹ̀lé tí inú àwọn èèyàn ó fi dùn àti inú ẹni tí wọ́n ń se ni àti inú ẹni tí wọ́n ń se fún. Ó ti ní àwọn ìgbésẹ̀ kankan tí èèyàn gbọdọ̀ gbé. Àwọn ìgbésẹ̀ wọ́n má n gbé láti gba owó lọ́wọ́ àwọn èèyàn.

Wọ́n máa ń mu coffee níbi iṣẹ́ nítorí àwọn àkókò kan ń bẹ níbi iṣẹ́ àtàwọn àsìkò kan. To je pẹ̀ tí eyan bá ń ṣiṣẹ́ lọ́wọ́, wọ́n máa ń fún wa ní àsìkò láti, láti bí ka lọ wá ń kan jẹ àbí ka lọ wá ń kan mu. Àwọn àkókò àtàsìkò yìí ni ẹmí ni a máa ń lọ mu coffee. Nítorí ọtí ni bí a ti máa ń mu coffee níbi iṣẹ́. Ẹ̀tì coffee tán gbé wá fún àwọn èèyàn láti máa mu. So a máa ń mu coffee níbi iṣẹ́, ẹmí na dẹ̀ máa ń mu coffee dáadáa níbi iṣẹ́.

Nkan ti mo fẹ́ràn jù nínú àwọn ǹkan ohun mímu náà ni omi, nítorí omi òún gangan ni ìgbé ilé ayé. Tí o bá si omi, èèyàn yin ò lè se, èèyàn yin ò lè gbé ìgbé ayé irọ̀run. Omi ni ǹkan tí mo fẹ́ràn jù nínú gbogbo ǹkan mímu, nítorí omi máa ń jẹ́ kí ara èèyàn yá, kí ara èèyàn dẹ ṣe dáadáa. Omi dẹ̀ wà lára ǹkan tí àwọn digital nurse sọ ni pé ó máa ń dá ara yá.

Ojó ajé, òun ni ó wà lára àwọn ọjọ́ tí mo fẹ́ràn jù. Nkan tó jẹ́ kí n fẹ́ràn ọjọ́ ajé ni pé ọjọ́ ajé jẹ́ ọjọ́ kan tó jẹ́ pé karakata máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ènìyàn. Àwọn èeyàn dé máa ń jáde gan láti pé wọ́n ra àwọn ǹkan ìlò wọn tí wọ́n máa, tí wọ́n máa ní àǹfààní láti máa lò nínú ilé. So ìdí niyen tó jẹ́ pé ọjọ́ wà lára àwọn ọjọ́ tí mo fẹ́ràn jù, ọjọ́ ajé tó rí ọjọ́ karakata ni.

Mo máa ń dári àwọn òṣìṣẹ́ ní ọ̀nà tó tọ̀ àti ní ọ̀nà tó yẹ. Nítorí àwọn òṣìṣẹ́ jẹ́ ǹkan tó jẹ́ pé ẹ̀yin gbọdọ̀ máa, ẹ̀yin gbọdọ̀ máa ṣe dáadáa sí wọn. Nítorí eyí mo maá ń ṣe dáadáa sí àwọn òṣìṣẹ́, wọ́n dẹ máa ń dári wọn ní àwọn ìlànà tí a ti là kalẹ̀ fún wọn láti rí pé a dári wọn sí. Nítorí èyí ni gbogbo àwọn òṣìṣẹ́ fi fẹ́ra mi ní ibi iṣẹ́.

Àwọn eré ìdárayá pọ̀ gan ti áwọn èèyàn máa ń ṣe, tí ó dé máa ń jẹ́ kí àwọn èèyàn fi dárayá. Ìdárayá àwọn èèyàn sì fi máa ń yẹ dáadáa. Àmọ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ọ̀un náà ni ìgbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni eré ìdárayá tí mo fẹ́ràn jù tí mo dè máa ń ṣe, tí èmi náà de máa ń ṣe dáadáa. Lẹ́yìn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, mo dẹ̀ tún máa ń ṣe àwọn eré ìdárayá mi. Àmọ́ eré ìdárayá bíi kín sáàre, àmọ́ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni mo fẹ́ràn jù.

Kíi ṣe gbogbo Àlà ni mo máa ń rántí? Àfi àwọn Àlà tó bá jẹ́ pé tí mo bá là, tó bá jẹ́ pé ó bá bamí léru àbi ó bá mú inumí dùn gan. Àwọn Àlà tí mo máa ń le rántí nìyẹn. Àmo áwọn Àlà mi tó jẹ pé tí ẹ̀yin bá kan là tí ó ní sí nǹkan àbí tí ẹ̀yin ó kan là lọ́ báyen to je pé ẹ̀yan ò tí è ní mú rí nǹkan mú láti ibẹ̀. Àwọn Àlà tí mi o kì í rántí nìyẹn. Àmọ́ ó dáa kí ẹ̀yin máa rántí Àlà torí Àlà nígbà mí, àmì ni ó máa ń jẹ́ fún èèyàn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ṣí fèrèsé ọkọ̀ nítorí kò sí tẹ́eyan bá ṣà fẹ́ wọ inú ọkọ̀ eeyan gbọdọ̀ ṣí fèrèsé àbí kí ẹeyan ṣí wá bí i kan ti eẹyan ó jókòó sí dáadáa nínú ọkọ̀. Ó wà lára àwọn nnkan ẹeyan lè máa fẹ́ràn ní ara ọkọ̀ láti fi rí ọkọ̀, ọkọ̀ gidi bá tòpò àti bá rìn pàpọ̀.

Mo máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ pẹ̀lú ọkọ̀ ni tórí ibi tí mo ti ń ṣiṣẹ́ ofé náà ṣe díẹ̀. Tí mo bá ti jáde kúrò ní ilé láàárọ̀, má tí n jáde síta, màá gun ọ̀kadà dé junction ibi tí màá ti wọ ọkọ̀ tí màá fi lọ sí ibi iṣẹ́. Bí mo ṣe bá ń ṣe láàárọ̀ nìyẹn, láti ọjọ́ tó bá jẹ́ ọjọ́ ọṣẹ, ọkọ̀ ni mo máa ń wọ̀ láti ibi ọ̀dọ̀ mi lọ sí ibi iṣẹ́

Àwọn oúnjẹ pọ̀ tí mo máa ń jẹ ní òwúrọ̀ dáadáa. Àwọn oúnjẹ tí mo máa ń jẹ jù ní àwọn òwúrọ̀ àti ní pàtó àwọn òwúrọ̀ tó bá jẹ́ ọjọ́ tó tútù wa mu ni búrẹ́dì àti tíì tó bá gbóná. Ó ti wá di ara mi. Àwọn ènìyàn máa ń pè mí ní ẹni tó fẹ́ràn tíì, nítorí mo máa ń mu tíì dáadáa. Tíì tó dẹ̀ ma ń kí ni mi kí n mu tíì tí ó bá ṣán àwọn nǹkan tí, nǹkan tí mo fẹ́ràn jù kí ń máa jẹ ní àárọ̀ nìyẹn.

Tí n bá fẹ́ lọ sùn ní ojoojúmọ́, ó ti ní aṣọ àbùsún mi tí mo máa ń wọ̀, tí mo rà fún ìsùn lásán. Òun ni mo máa ń wọ̀ tí mo bá ti fẹ́ sùn ní alaalẹ́. Aṣọ yẹn fún ohun lásán náà ni. Oun naa dẹ̀ ni aṣọ tí mo máa ń wọ̀ láti lọ sùn. Mo ní aṣọ tí mo máa ń wọ̀ tí mo bá fẹ́ lọ sùn. Oun naa dẹ̀ ni mo máa ń wọ̀ ní gbogbo ìgbà lóòrèkóòrè tí n ba fẹ́ sùn.

Beeni mo máa ń ṣe ìdárayá lẹ́ẹ̀kankan. Bí i àwọn ọjọ́ tí ó bá sí iṣẹ́ tó jẹ́ pé kii ṣe àwọn ọjọ́ iṣẹ́, àwọn ọjọ́ yẹn ni ni mo máa fi ń ṣe ìdárayá tí mo máa ń dárayá dáadáa, tinú mi dẹ́ máa ń dùn. Ò de jẹ́ àwọn ọjọ́ tí mo fẹ́ràn jù la tí máa ṣe ìdárayá, torí ó dá ki eeyan máa ṣe ìdárayá pẹ̀lú ara eeyan.

Bẹ́ẹ̀ni, ti máa ń ní àwọn oníbara tuntun, mo máa ń pe wọ́n láti fi ran wọn lé tí n pé mo ta jà àti pé láti sọ fún wọn ní àwọn nǹkan tí mo ní ní ọ̀dọ̀ láti sọ fún wọn láti wá ra ní ọwọ́ mi. Mo máa ń pe àwọn oníbara mi tuntun tí mo bá ṣíṣe ni láti fi jẹ́ ká mọ bí wọ́n ṣe máa ra ọjà lọ́wọ́ mi.

Rárá o, mi kì í jẹ́ kí fọ́ọ̀nù mi gbóná o. Torí tí fọ́ọ̀nù mi bá ti gbóná, mi kì í gbádùn rẹ̀ ní lìlò. Mo máa ń jẹ́ kí, mo máa ń wò dáadáa kí fọ́ọ̀nù mi kó máa ma gbóná. Sugbon, O ní àwọn igbà mí i bọ́yá nínú oru tí bá dé ń, bá dé ń fi fọ́ọ̀nù mi ṣe nǹkan, tori pé mi ní ní nnkan kan tí màá ṣe tó bá ti gbóna. O máa ń gbóná ní àwọn àsìkò mí, àmọ́ mi kì í, inú mi kì í nu tó bá gbóná, mi lè kì í jẹ́ kí ó gbóná lọ títí báyìí.

Rárá o, mi n kì n ṣe yoga o. Àwọn tó máa ń ṣe yoga ti wà. Èmi jẹ́ ẹnìkan tí kò kì í ṣe gbogbo ǹnkan tí àwọn eeyan bá ń ṣe. Mo kàn máa ń ṣe ǹnkan tí ó bá máa mú inú ara tèmi dùn ni. N ǹnkan kí n ṣe, ǹnkan kan tí n ba rí tí àwọn eeyan bá ń ṣe. Mi n mọ yoga ṣe, mi n dẹ̀ kì n ṣe. But amo mọ máa ń gbọ́ tí àwọn eeyan máa ń sọ yoga, yoga. Àmọ́ kì n ṣe ǹnkan tí èmi máa ń ṣe.

Ó ní àwọn aṣọ kan tí wọ́n máa ń pè ní jalábíà. Aṣọ yẹn kì n ṣe àwọn aṣọ tí àwọn èèyàn máa ń wọ báyìí. O kan jẹ́ aṣọ kan tí ẹyan kan máa wọ, tí ń bá ti gbe wọ lékan náà ó dẹ̀ máa balẹ̀. Àwọn aṣọ yẹn ó wọ, kò le láti wọ̀. Àwọn aṣọ tí mo fẹ́ràn jù niyẹn, nítorí ó máa ń je ẹeyan kan wọ lékan náà kí tí ó lè sí pé bóyá a ti wọ̀, àbí a ti bọ̀, àbí wàhala kànkàn níbi, níbi rẹ̀

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi ní ẹ̀ ko kan bóyá tí mo bá ti ṣiṣẹ́ jù àbí tó bá ti rẹmi jù, àbí láwọn ìgbà mí dẹ̀ ní bóyá tí orun bá ń kùn mí tí mo bá tètè rí orun sùn, orí máa ń fọ́ mi láwọn àsìkò yìí. Nítorí eeyàn gbọdọ̀ máa wo nǹkan tí eeyan ń ṣe dáadáa. Àwọn àsìkò tí orí máa ń fọ́ mi ni yi, àmọ́ tí ẹ bá ń ṣẹ yẹn orí kii fọ́ mi nítorí mo jẹ́ ẹnìkan tí o mo máa ń ṣe àwọn nǹkan tóo tọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu omi lójoojúmọ́. Omi tí mo de máa ń mu ní àwọn ìgbà mí, ó máa ń tóbi lítà mẹ́rin, àárín lítà mẹ́ta sí mẹ́rin náà ni. Torí i mo máa ń mu omi gan ni torí omi wà lára àwọn ńkan ti eyan fi máa ń gbé ayé irọrùn. Torí omi nani ilé ayé yìí, ẹyan sì gbọdọ̀ máa mu omi.

Beeni mo máa ń tẹ̀lẹ́ àwon òfin yàrá ọkọ̀ láti àwon òfin tí gbogbo òfin to bá wà ní mo máa ń tẹ̀lẹ́. Nítorí mi, mo jẹ́ ẹ̀dà kan tí ó fẹ́ràn kó máa ru òfin. Torí e ẹni tó bá ru òfin, òfin máa fojú rẹ gbọ̀lẹ. Nítorí náà eyan gbodo máa tẹ̀lẹ́ òfin, ẹmi ná dẹ máa ń tẹ̀lẹ́ òfin. Kò sí òfin tí mo bá mọ́ tó bá wà tí mi kí ń tẹ̀lẹ́, mo máa ń tẹ̀lẹ́ òfin gan.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì fún èmi àti àwọn èèyàn ẹ̀mí níbi iṣẹ́, òun náà ni bí, bí, bí, bíro, ǹkan tí a fi ń kọ iṣẹ́ àti ìwé, ìwé ìkọṣẹ́ àti kọ̀ǹpútà. Wọn de ni àwọn ǹkan èlò tó jẹ́ pé ó ṣe pàtàkì jù níbi iṣẹ́ tí a máa ń lò tí a máa fi ń ṣiṣẹ́. Ǹkan tó tún wá ṣe pàtàkì náà ni owó. Eeyan gbọdọ̀ ní owó láti máa fi ṣe àwọn iṣẹ́ ìgbìyànjú àwọn ǹkan nínú iṣẹ́

Rárá o, mi kì í mu àwọn ohun mímu tí ẹ dáru kọ yìí. Àwọn ohun mímu pírọ́tínì mi kì í mu nítorí àwọn ohun wọ́n mu títí, èèyàn máa ń mu tó má jẹ́ káàra èèyàn yá ni mo máa ń mu. Mi kì í mu àwọn ǹkan tí mo mọ̀ ní pé ó máa ṣe mí bákan bákan àbí àwọn ǹkan tí èmi mi ò bá mọ̀ sí.

Àwọn ibi tí mo fẹ́ lọ nígbà ìsìnmi ò pọ̀ gan. Àwọn ibi tí mo dẹ máa ń lọ náà ó wà dáadáa. Nítorí èmi jẹ́ ẹ̀dá kan tí mo fẹ́ràn kí ń máa rìnrìnàjò. Torí tí èèyàn bá rìnrìnàjò, èèyàn tún máa mọ̀ baye ṣe n lọ àti àwọn ǹkan kan tí ó jẹ́ kí èèyàn mọ̀. Àwọn ibi tí mo dẹ fẹ́ lọ láti lọ fi ṣe irìnàjò náà ni àwọn bi àwọn kí eeyan kuro ní ìlú tí mo wà kí ń lọ sí àwọn ìlú mi. Àwọn ìlú tó ṣe dáadáa jù ìlú mi lọ. Àwọn ibi tí mo fẹ́ lọ nìyẹn fún ìsìnmi.

Ó ní bí mo ṣe máa ń jí ní ọ̀pọ̀pọ̀ òwúrọ̀. Nítorí mo ní, mo ní fóònù tó jẹ́ kábànì sọ̀rọ̀, mo lè tì fi àṣìkò tí ó máa ń jí mi síbẹ̀, tí ó ń ràn mí letí pé àkókò tí mo fẹ́ jí tì tó tí wọ́n ń pè ní àláàmù. Àṣìkò tí mo máa ń jí nìyẹn, tí mo ṣe máa ń jí nìyẹn. Tí mo bá tètè taji, òun ló máa ń jí mi lọ́yún òrékóre ní gbogbo àárọ̀.

Mo máa ń tọ́jú èékánná mi ní ọ̀rẹ́kòrẹ, bí i lẹ́yìn ọ̀sẹ̀ méjì méjì, ìgbà míi tó bá di ẹ̀yin ọ̀sẹ̀ kan tó bá ti kún gan, màá tún gé. Mo jẹ́ ẹ̀dà kan tí mo kò fẹ́ràn kí ó máa fi èékánná kalẹ̀. Torí tí mo máa gé èékánná, o máa ń jẹ́ kí ọwọ́ mi kó ṣe dáadáa, emi naa inú mi máa dùn tí n bá ti gé èékánná mi. Torí èyi ni mi kí ń fi èékánná kalẹ̀, mo máa ń rí pé mo gé dáadáa.

À, ni tó, mi, o ní àwọn àṣà kan tá máa ń se ní ilé wa, tó bá ti di gbogbo ọjọ́, tó bá ti di oṣù December tó odún bá ti rẹ pá gidi, kẹ́dẹ̀ ń ṣe bí i aṣa, àdúrà ni a máa ń pè é. A kan máa ń wá ti a kọjọ́. Ni gbogbo ọjọ́ Christmas, a kójọ́ a dẹ̀ ṣe àdúrà fún gbogbo àwọn ọmọ nílé àtàwọn tó ti rí nǹkan mu ṣe ní ayẹyẹ wọn. Àkókò tí a máa ń fi ṣe àdúrà nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran ìmọ́lẹ̀ òwúrọ̀. Torí òwúrọ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì ni, ni gbogbo alámari edà. Torí òwúrọ̀ ni mo fẹ́ran, mo fẹ́ran òwúrọ̀ iná, òwúrọ̀ ni mo fẹ́ran. Àmọ́ tó bá ti di ìrọ̀lẹ́, nígbà mì ìrọ̀lẹ́ fún orun ló wà fún. Kò ní need, eẹyan ò ní need ìmọ́lẹ̀ lọ́tí títi kẹ́ eeyan sà tí sùn ní náni.

Kò sí ìgbà tí mi kì n ra epo fún ọkọ̀ mi àfi alẹ́ tí n bá wà nínú ilé. Gbogbo ìgbà tí mo bá ti ń ri pé epo ọkọ̀ ti fẹ́ẹ̀ ẹ́ tán. Màá dẹ̀ lọ síbi t'ọ́n ti ń ta epo, màá lọ'lé epo, màá dẹ̀ ra epo. Kò sí ìgbà tí miì kí ń ràá, kò dẹ́ sí àsìkò ìgbà tí miì le ràá. Gbogbo ìgbà tí mo ti rí pé ó ti yẹ kí n ràá. T'ọ́kọ̀ mi ti ń tanná àbí tó ti ń ṣe nígbà pé ó fẹ́ tan náà a ni mo máa ń ràá. Kò sí ìgbà tí mo kì ń rà.

Rárá o, mi kì í na ara mi nítorí kò sí nǹkan tí máa fi na ara mi. Èmi jẹ́ eda kan tí mo máa ń ṣe àwọn ǹkan tó tọ̀ àti ǹkan tó yẹ ní àkókò re. Nítorí náà kò sí ǹkan tí ó fẹ́ gbé mi tí máa fi máa so pé mo ń na ara mi. Mo jẹ́ eda kan ti o máa ń ṣe àwọn ǹkan tó tọ̀ àti ǹkan tó yẹ ní àkókò re. Kò de sì ǹkankan tí o máa wa jẹ́ kí ń máa na ara mi. Lái sé pé ènìyàn yawere.

Bẹ́ẹ̀ni, tí èèyàn báa ń sọ̀rọ̀ níwájú àwọn èèyàn nígbà mìí, ìrọ̀ra máa ń bá èèyàn tó jẹ́ pé ẹru bíi ẹru a ti máa sọ̀rọ̀. A máa ń nígbà tí kí nìyí máa ń ṣe mi tí mo bá wà ní àárín àwọn tó bá jù mí lọ, tí mo dẹ̀ máa pè pé wọ́n mọ nǹkan tí mò ń sọ dáadáa. Nítorí èèyàn gbọdọ̀ máa ṣẹ́ n pé èèyàn ní èèyàn fẹ́ ṣe nǹkan tí ó máa jẹ́ bọ́yá bí i nǹkan tí èèyàn o fi máa ń parọ àbí nǹkan mi. Ẹ̀yàn gbọdọ̀ ṣe iru àwọn nǹkan bá yẹn dáadáa.

Mi kì ń gbọ́ orin, mi ò dẹ̀ kí ń lọ sí ibi tí wọ́n máa tí ń kọ orin. Nítorí náà kò sí ìgbà tí mo kí ẹ̀yin lọ sí ibi tí wọ́n ti kọ orin, tí ibi tí wọ́n máa tí ibi orin rí. Nítorí mi kì ń gbọ́ orin, mi ò dẹ̀ kí ń rìn rìn sí ibi tí wọ́n máa tí ń kọ orin. Àwọn nǹkan tí mi bá kí ń ṣe mi kì ń sún mọ́ bẹ́. Mi ò kí ń rìn lọ ibi tí wọ́n máa tí ń gbọ́ orin.

Àpò owó mi, owó náà ni mo máa ń fi síbẹ̀, kò sì ń kan nǹkan mi tí mo máa ń fi síbẹ̀. Owó nìkan náà ni, àwọn ǹkan tí a bá ti ń ṣe owó kí ń wọ nínú àpò owó. Nítorí mi kì n fẹ́ran kí n màá dáwọ́ pò mọ́ ǹkan mi, kí wọ́n máa rí pé tí màá fẹ́ yàn ǹkan mi, owó máa wá já bó bí tó máa sọnù. Tẹ́ kí wọ́n máa fẹ́ máa wò ó bí i pé yẹn ti ṣe ǹkan tí ó dá fún ra ẹ Nítorí náà owó nìkan náà ni mo máa ń fi sínú àpò owó mi.

Nǹkan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni tí mo bá ṣẹ́ iṣẹ́ tàbí tí mo bá rí ti àwọn èèyàn báa ń ṣe nǹkan tí ò yẹ́ kí a máa ṣe níbi iṣẹ́ àbí tí wọ́n báa ń ṣe àwọn nǹkan tí ò tọ̀ tí ìlànà iṣẹ́ ó sì gbà kí a máa ṣe. Àwọn nǹkan ìtara tó máa ń jeebì ìtara fún mi ní yen nibí iṣẹ́ tí mi de fẹ́ kí àwọn èèyàn máa ṣe. Tí kò bá kí n ṣe àwọn nǹkan yìí, kó sí nkan ti olukaluku bá sè tí wọ́n a gbà fún, kó ṣì wàalá?

Mo ma múra kalẹ̀ fún ìpàdé àwọn oníbàárà dáadáa nítorí mo mọ̀ pé àwọn oníbàárà náà ni àwọn tí èèyàn máa ń bá ṣe, àwọn tí woń dẹ̀ máa kówo wá láti wá ra ọjà nìyẹn. Mo máa n múra kalẹ̀ fún wọn dáadáa ní àwọn ọ̀nà tó tọ́ láti rí pé inú wọn dùn sí nǹkan tí wọ́n bá wá láti fi jẹ́ kí àwọn náà kí wọ́n ra nǹkan tí wọ́n fẹ́ kí inú àwọn náà dẹ́ dùn.

Ojú àwòrán jẹ́ ǹkan tí àwọn èèyàn ti lò mọ́ ní ìsìn. Torí àwòrán ní ìsìn, àwọn èèyàn ti lò mọ́ nígba tí ẹrọ ibanisọ̀rọ̀ tí wọ́n gbọ́ ǹkan tí wọ́n lọ́ri ewu ibanisọ̀rọ̀. Torí dá àwòrán, ẹ̀kọ̀kan náà ni mo máa ń wò. Tí ń bá ráyè tó bá jẹ́ pé mi ni ǹkan tí mò ń ṣe mọ́ tí mò dẹ̀ fẹ́ ká ń wò ǹkan díẹ̀, màá ká ń wò àwòrán diẹ náà ni kí ń ṣe púpọ̀ lọ títí báyẹn.

Bẹ́ẹ̀ ni mo máa ń pín oúnjẹ mi pẹ̀lú àwọn èèyàn tí baa mọ̀ pé wọ́n fẹ́ jẹun. Nítorí pín oúnjẹ àti fún àwọn èèyàn lóúnjẹ àwọn tó fẹ́ jẹun, ó da gan láti máa fún àwọn tí wọ́n ní láti máa fún wọn ní oúnjẹ jẹ ti ba ṣe. Nítorí àwọn tí wọ́n ní tí mo máa ń fún lóúnjẹ kò sí ńkan tó fẹ́ mú mi máa pín oúnjẹ tí mo bá fẹ́ jẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán ní àwọn ọjọ́ tí ń bá tètè jí lówó. Ọjọ́ tí ń bá ti tètè jí, mo gbọdọ̀ sùn ní ọ̀sán láti fi ri ni pé mo, àsìkò, àsìkò tí ó yẹ kí eẹ̀yan fi máa sùn ní ọjọ́ kí ń má fi ri wipé ó bá ara wọn mu. Tí n bá dé tí sùn lọ́sàn báyẹn, ó máa ń jẹ́ kí ara mi yá, kí n dẹ̀ tó gbádùn ara mi dáadáa. Àsìkò igbà náà ni mo máa ń, ara mi máa ń dára yá gan.

Kọ̀m̀pútà tí mo ní kì í ṣe kọ̀m̀pútà tí wọ́n máa ń gbé kalẹ̀ àbí kọ̀m̀pútà online. Kọ̀m̀pútà àwọn kọ̀m̀pútà kékeké tí ẹ̀yan lè gbé yen ni tí wọ́n máa ń pè ní laptop ni mo máa fi ń ṣe àwọn ń kan tí mo bá fẹ́ ṣe. Ní́torí ó kéré, ó dẹ̀ tú dáadáa ju àwọn ilanla yen lọ, but oun tu lè di iná mú, t'eyan tun lè lọ nígbà tó bá wùneyan. Kọ̀m̀pútà ti mo máa ń lò nìyẹn ti mo máa fi ń ṣe iṣẹ́ tí mo bá fẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa jókòó ní, ní mo máa jókòó lọ́ri fẹ́rẹ̀sẹ̀ nínú ọkọ̀ òfurufú. Ó jọ́ pé ẹ̀yin gbọdọ̀ jókòó nínú àwọn ọkọ̀ bá ẹ̀yin gbọdọ̀ jókòó láti, láti máa, ẹ̀yin gbọdọ̀ jókòó nínú ọkọ̀ òfurufú. Ọkọ̀ òfurufú bá ti ń gbẹ́ yàn lọ, ẹ̀yin gbọdọ̀ kí ó rẹ yàn pé kí ẹ sì jókòó nínú rẹ̀, kí ẹ fi gbádùn ẹ̀yin, ara yẹn dáadáa.

Tí máa ń ṣe láti tayọ síra àwọn alábàásisẹ́ pọ̀ ni pé mo máa ń fún gbogbo wọn ní, mo máa ń fún gbogbo wọn, mo máa ń fún wọn ní nǹkan tó yẹ kí n fún wọn bí i kí n máa fún olùkálùkù ní òwò rẹ̀. Tí mo bá ti fún ọlọ́wọ́ wọn, olùkálùkù náà máa, máa ń sé mi bó ti jẹ́ kí ó ṣe é ṣe mí àwọn nǹkan tí mo máa rí pé mo dájú, tí mo rí pé ó máa ń dájú fún mi láti ṣíṣe ní ibi iṣẹ́ niyen.

Nkan tó máa ń mú mi parọ́ ọkàn mi ni pé ti máa rí àridájú àti àwọn nkan tí ó jẹ́ pé tí ẹ̀eyan bá ti mú wa, mo rí pé ó ju nǹkan tí mo fi sọ́kàn lọ àti pé ó máa jẹ́ kí tún ní ìlọsíwájú sí nínú nǹkan tí mò ń ṣe. Àwọn nǹkan tó máa ń jẹ́ kí n parọ́ ọkàn mi ni yẹ́n, kí n dè tún máa ṣe nǹkan tí ó jẹ́ kí n ṣe.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀, nọ́mbà orílẹ̀-èdè tí mo ń gbé. Mo ní nọ́mbà rẹ̀, torí nọ́mbà yìí ló máa jẹ́ kí àwọn èèyàn ní àwọn ọ̀rẹ́ èèyàn, bí èèyàn ṣe jẹ́, ibi tí èèyàn ń gbé àti àwọn nǹkan tí èèyàn ń ṣe. Torí náà mo ní nọ́mbà náà tó jẹ́ nọ́mbà orílẹ̀, orí orílẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn fi máa ń dá mi mọ̀, tó jẹ́ àwọn ọ̀rẹ́ mi nínú ìlú.

Bẹ́ẹ̀ni mo máa ń rìn ní àlàáfíà. Mo ní jẹ́ dáńkà tó jẹ́ pé mo fẹ́ran kí n máa ń rìn ní àwọn ìgbà tí mo bá ní owó àbí àwọn ìgbà mímbẹ tó kàn jẹ́ wípé ìrìn yẹn ó dáadáa kí n rìn. Mo lè máa ń rìn ní àlàáfíà torí mo lá àlàáfíà mo lè gbádùn dáadáa.

Rárá, mi ò ní àwòrán kankan lára, mi ní àwòrán kankan ní ara. Ara mi pẹ́ tí ó de dá mi lójú pé kò sí ǹkankan tí ó jẹ́ bí ilára abí ǹkan lára mi. Nítorí mo jẹ́ ẹnìkan tó máa ń mójú tó ara mi dáadáa, mo dè máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé ara mi kì í ṣe ǹkan tí ẹ̀yán kan lè máa ṣe ǹkan tó bá wù sí.

Àwọn ìgbà mí n be tí mo máa ń pẹ́ lọ sí ilé ìkàwé, àmọ́ ṣíbí ṣíbí na ko n ṣé emi máa ń kéyìn wá sí ilé ìkàwé, torí ilé ìkàwé wá a pọ̀ gan. A dè ní bá ṣe máa ń lọ, ó ti ní àkókò tí a máa ń lọ kàwé. Nítorí náà ni yen, mi kì í pẹ́ lọ, torí mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn ìwé púpọ̀. Nítorí èyí mo máa ń lọ ní àsìkò tó yẹ́ kí n lọ, làti le ri pé mi pẹ́ lọ.

Mo máa ń tọrọ àfọrijí tí n bá ti rí pé mo ti ṣẹ̀ àbí tí n bá rí pé mo ti ṣe ǹkan ti o da fún yàn. Tí n bá dé rí pé inú tí bí ènìyàn, mo gbọdọ̀ tọrọ àfọríjí láti rí pé ọkàn ènìyàn ó yọ́ sí mi. Nítorí mo jẹ́ ẹ̀dá kan tí mi like kí n máa ṣẹ̀ yàn. Mo dé máa ń tọrọ àfọrijí ní ọ̀nà tó tọ̀ àti ọ̀nà tó yẹ. Ǹkan tí n bá ti sọ pé kéyàn má bínú sí mi tún ní tún irú ǹkan báyẹn ṣe fún ẹniyẹn mọ́ torí mo mọ̀ pé ó ma bí ẹniyẹn nínú.

Erọ̀ ayára bí àsà tuntun mo máa ń rà á nígbà tó bá ti jẹ́ kí n rà á. Igbà tó bá ti ń bá, ti n ba ti ń pè eyi tí mo ń lo tẹle boya o. Ó ní ǹkan tó ṣe, àbí kò ṣiṣẹ́ mọ́ fún mi dáadáa, bó ṣe yẹ́ kó ṣe ṣiṣẹ́, mo máa ní láti lo ra mii. Nítorí rira mi yẹ̀n gàn gan-an ló máa tún jẹ́ kí iṣẹ́ mi yá, òun ló máa de maa jẹ́ kí orí ẹeyán ya, tí inú ẹeyan óò tún máa fi dùn sí ǹkan tí ẹeyan ń ṣe.

A mi n kí n kí n pàdé àwọn ọ̀rẹ́ mi, àsìkò tí n bà ti fi sí ń pé ká pàdé náà ni mo máa ń pàdé. Àfi ní kánkan tí nǹkan mí bá tún di mí mú bí i bóyá nǹkan kan kán ṣẹlẹ̀ tí mi fọkàn sí pe ó lẹ̀ ṣẹlẹ̀ bí i bóyá tí igbé bá gbàn mí tí mọ sáré wọ t ilétí kò tó dípé mo jáde àbí wọn sáré ran mi n ṣẹ́ kin ṣẹ́ kiní kan kò tó dípé mo lọ ni mo fi máa ń pẹ́ lọ sí pàdé àwọn ọ̀rẹ́. Tí e bá ṣe àwọn nǹkan yìí mo máa ń tètè lọ sí pàdé àwọn ọ̀rẹ́ torí mo jẹ́ ẹnìkan tó jẹ pé mo fẹ́ran ọ̀rẹ́ púpọ̀

Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ lẹẹkọọkan, àmọ́ àwọn ìgbà tí mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ tó bá jẹ́ pé èmi ti parí ǹkan tí mò ń ṣe ní ọjọ́ yẹn, tí ó dẹ̀ jẹ́ pé ǹkan tí mo gbọdọ̀ parí ni àbí tó bá jẹ́ pé mo kàn fẹ́ rí pé mo parí láti fi máa ní iṣẹ́ púpò ní ọjọ́ kejì, láti rí pé mo parí iṣẹ́ ní wak–ju wákàtí lọ láti fi jẹ́ kí èmi gangan fúnra mi kí ẹmí mí fi balè sí ǹkan tí mò ń ṣe.

Àwọn ìṣòro tó bá wà níbi ẹ̀rọ ayárabiasa, tó bá ti dé, màá lọ wo lóri fóònù, màá tẹ sí kini kan tí wọ́n ń pè ní Google lorí fóònù, màá dé wo gbogbo àwọn ǹkan tí eeyan le ṣe láti fi rí i ní pé àwọn ǹkan tó dé yẹn, rí i yẹn jù lákòókò àti bó ṣe yẹ.

Mo máa ń tọ́jú ara mi ní ìlànà tí àwọn dókítà tán lákàyẹ́, látari pé ẹ̀yàn fi ń tọ́jú ara èèyàn. Mo dè jẹ́ ẹnìkan tó jẹ pé mo like ara mi gan. Mo máa ń tọ́jú ara mi lóorekoóre torí ojojumo ni mo máa ń wẹ̀. Lẹ́yìn ìwẹ̀, mo máa ń fọ eyín mi. Mo dè máa ń ṣe àwọn nǹkan tó yẹ́ kí n ṣe ní wi pé mo gbádùn ara mi. Nítorí èyí, mo máa ń tọ́jú ara mi ní bó ṣé tọ́ àti bó ṣé yẹ. Mi dẹ̀ kí n fi ara mi ṣe rárá.

Rárá mi kì í wo gíláàsì. Mo máa ń wọ gíláàsì nígbà tí mo bá ti múra tí n bá fẹ́ jáde. Àmọ́ mi ní glaasi tí mo ń wọ̀ sí ojú, nítorí ojú mi riran dáadáa. Mi ò dẹ̀ ní ǹkankan tó ṣe ojú mi. Àwọn mo láwọn ọ̀rẹ́ tí wọ́n máa ń wọ nítorí àwọn ọ̀riran dáadáa láti fi ìnépè ojú wọn mọ. Wọ́n ò dẹ̀ rí ǹkan tí wọ́n fẹ́ rí dáadáa.

Àrùn tí mo fẹ́ràn nínú ice cream, mò ń ràn ni dídùn rẹ̀ àti gbádùn rẹ̀. Ǹkan tí mo ti fẹ́ràn níbi bẹ̀ ni kí ri kò tó bá di ti ice cream tó bá di dáadáa, mo máa ń gbádùn rẹ̀ ní mímú. Nítorí ọ̀wun gangan ló máa ń jẹ́ kí ara mi yá kí n dè gbádùn ǹkan tí mo mú kí n gbádùn ara mi. Mo fẹ́ràn ice cream tó bá tutù dáadáa, tó bá di.

Kò sí ìbába tí mo máa fi ń fa. Ǹkan tó bá mu mi kí ń fa, ǹkan tó bá mú mi fà ní bóyá tó bá rẹ̀ mí gan, àbí tí mo bá pẹ́ lórí àìsàn kan tí ń máa ń ṣẹ́ ìjì, mo máa ń, mo jẹ́ eda kan tó máa ń mójú tó ara mi, tí mi dẹ̀, mo dẹ̀ máa ń pẹ́ mi fà tó bá máa ń jẹ ǹkan tó tọ́ àti ǹkan tó yẹ ní àsìkò tó yẹ kí n je.

Bẹ́ẹ̀ni, nítorí mo máa ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn nítorí kí ń má ba fi sọnù. Àwọn kinikàn ń be toje pé ó ju agbára eyan lọ. Bí i ti eyan bá ń lọ sí ibi kan tí eyan ò dè mọ̀ ona dáadáa, eyan gbọdọ̀ bèrè láti má fi sọnù. Ní àwọn àkókò yìí mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn láti rí pé mo ń lọ sí Mo débí tí mo ń lọ láyo àti àlàáfíà.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo de máa ń to wọ́n sónà láwọn ìgbà mí, tó bá jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ ṣe, wọ́n ò bá ní ìmọ̀ràn yẹn. Tẹ́mina o bí mo bá dé ní ìmọ̀ nípa nǹkan, màá béèrè lọ àwọn èèyàn. Àmọ́ mo máa ń to wọ́n sónà ní àwọn ọ̀nà tó jẹ pé èmi náà mọ̀ pé nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ kí wọ́n ṣe ni. Màá wá to wọ́n sónà láti rí i pé wọ́n ṣe dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Mo dẹ̀ mọ̀ nkán tí orúkọ mi túmọ̀ sí. Nítorí orúkọ mi ni ìdùnnú. Àwọn náà dẹ̀ ni àridùnnú àwọn òbí mi ní ǹkan tó dùn wọn nínú nígbà tí wọ́n bí mi. Ìdùnnú ni orúkọ mi. Ìnu wọn dẹ̀ ń dùn, ìnu wọn dẹ̀ tó máa ń dùn sí mi. Ìdùnnú yẹn ló jẹ́ kí mo mọ̀ pé ìdùnnú, ọmọ ìdùnnú, ọmọ àridùnnú. Itúmo orúkọ mi ni yen, mo dẹ̀ mọ dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ń dé ní àkókò. Àkókò tó jẹ́ kí ń dé ibi tí mo lọ ni mo máa ń dé bẹ́ẹ̀. Nítorí mo jẹ́ ẹ̀dá kan tí ó máa ń pàtàkì agogo tó dé máa ń wọ̀ àsìkò fún gbogbo ǹkan tó bá ń ṣe. Nítorí náà mo máa ń dé gbogbo ibi tí mo bá lọ àbí ǹkan tó jẹ́ kí ń ṣe ní àkókò ni mo máa, àkókò náà ni mo máa ń ṣe. Mii kí ń jẹ́ kí àkókò kí ó kọjá kọ́ tó dípé mo ṣe ǹkan tí mo fẹ́ ṣe nítorí náà mo máa ń dé ní àkókò dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ń ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì nítorí ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ó ti jẹ́ kí àwọn èèyàn gbàgbé wàhálà tó wà nínú yí kára kata. Nítorí ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ti di ìrọ̀rùn nísìnyí. Láti orí fóònù yan, àbí ẹrọ ibá ni sọ̀rọ̀ yan, èèyàn máa kan bá yan sọ̀rọ̀ pé mo fẹ́ ra nǹkan báì báì báì. Òun kàn tí ẹ̀yan bá dẹ́ fẹ ṣe, èèyàn máa ṣe ní ibi bẹ́ẹ̀ láìsí wàhálà kankan.

Àwọn bàtà kan tí mo máa ń wọ lógekóge. Èyí tí mo máa ń wọ lọ sí ibi iṣẹ́ yàtọ̀ sí èyí tí mo máa ń wọ lọ sí ibi òde. Èyí tí mo dè máa ń wọ nínú ilé náà yàtọ̀ sí èyí tí mo máa ń wọ lọ síta. Àwọn bàtà tí mo máa ń wọ lọ ibi iṣẹ́ ni àwọn shoe tó bá iṣẹ́ mi mu, tó lè bá aṣọ mu. Mo dè máa ń wọ pé kó bá fi ní, kó bá fi bá ǹkan tí mo bá wọ, mu ni. Torí tí ẹ̀yin bá lọ ibi iṣẹ́, eeyan gbọdọ̀ wọ ǹkan tó da. Bàtà tí mo máa ń wọ nínú ilé náà ni àwọn slippers yẹn. Tí mo bá dẹ̀ n jáde lọ síta, ó ti ní èyí tí mo máa ń wọ náà.

Bẹ́ẹ̀ ni mo máa ń kọ ìròyìn nípa àwọn ǹkan kan tó bá ṣẹlẹ̀ níbi iṣẹ́, nítorí wọ́n ti jẹ́ kó yẹ kí gbogbo ǹkan tí a bá ń ṣe, ẹ̀yin gbọdọ̀ máa kọ̀ kalẹ̀. Nígbà mí àwọn akọ̀kalẹ̀ yẹn ó máa ń di ìròyìn fún ẹlòmíì. Ẹni tí ó bá ṣẹ níbi ǹkan tí èèyàn ṣe àti tí èèyàn ò bá mọ bí ẹ̀yin ṣe gbé ǹkan tí èèyàn ṣe tí èèyàn ò bá mọ bí èèyàn ṣe ṣe, ó ti di ìròyìn lọ́dọ̀ rẹ̀ náà nìyẹn Tí èèyàn bá fún un ní ìròyìn, tí èèyàn bá kọ̀ kalẹ̀ tó bá rí ǹkan, ó ti di ìròyìn náà ní nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn pàápàá jùlọ, àwọn tí mo bá fẹ́ rán ju àbí àwọn tó ti pé tí mo ti rí. Mo máa ń kọ lẹ́tà fún wọn láti fi ránṣẹ́ sí wọn, láti fi ri n pé mi gbàgbé wọn. Kí n ṣe dandan ni kó jẹ́ lẹ́tà tí ẹ̀yẹn máa ń kọ sí pépà ìgbámí gan-an orí, orí ero ibánisọ̀rọ̀. Eni máa kọ lẹ́tà, màá dẹ̀ send e sí wọn láti fi kí wọn igbá mi láti kàn fi ìbẹ̀rẹ̀ àláàfíà wọ́n.

Kọ́kọ́rọ́ mi, ó ti ní ibi tí mo máa ń fi sí. Tí mo bá wà nínú ọkọ̀ níbi tí mo máa ń fi sí, mo máa ń fi sí ibi ìlẹ̀kùn ọkọ̀. Torí tí mo bá fẹ́ jáde kí n máa fi, wọ́n á ti kọ́dẹ̀ fi òòrùn fún mi láti yọ. Tí mo bá dé wà nínú iṣẹ́, tí mo bá wà níbi iṣẹ́ inú ọkọ̀, mí nàáni kọ́kọ́rọ́ mi máa wà. Tí mo bá ti wá délé tí mo fẹ́ wọlé, ẹnu àná ni màá fi sí. Tí mo bá ti wọlé tán, màá fi sí ẹ̀yìn ìlẹ̀kùn tí màá ṣe fi kalẹ̀ níyẹn. Torí kí wọ́n máa fi sọnù. Tí mo bá dé n lọ ibi iṣẹ́ láárọ̀, màá tún yọ nǹkan mì dàní, ní ibi tí màá fi kọ́kọ́rọ́ mi sí níyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà nínú ilé. Nínú ilé tí à ń gbé, gbogbà wà tí a máa ń dúró sí. Àwọn ọgbà yẹn dẹ̀ fẹ̀ gan. Ìbẹ́ ni a máa ń gbé mọ́tò sí ní a dẹ tí máa ń ṣe àwọn nǹkan tí a máa ń ṣe. Inú ọgbà yi náà ni a máa ti ń daraya. A dè máa n bá àwọn èèyàn sọ̀rọ̀. Àwọn àlejò mìí wá tọ̀ je pé nínú ọgbà náà ni a ti máa ń gbà wọ́n. So mo ní ọgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan ǹkan yẹn lórí fóònù mi, torí ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì lórí fóònù tí ẹ̀yàn dẹ̀ gbọdọ̀ máa tan láti fi rí i pé fóònù ń ṣe iṣẹ́ tó yẹ kó ṣe. Nígbà tó yẹ kó ṣe, tó dẹ̀ máa ń jẹ́ kí fóònù ṣiṣẹ́ dáadáa. Nítorí náà mo máa ń tan lórí fóònù mi.

Ǹkan tó máa ńinu òṣìṣẹ́ tuntun ni pé mo ṣẹ̀ṣẹ̀ gba, tí ẹ̀yin bá ti ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́ ni pé ẹ̀yan yóò ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́, ní ẹ̀yin dọ́gbọ́dọ̀ ṣẹ iṣẹ́ yẹn tayọ bí àwọn èèyàn ṣe fẹ́ jẹ́ kí ẹ̀yin ṣe láti fi jẹ́ kí àwọn èèyàn mọ̀ ni pé òṣìṣẹ́ gidi lẹ̀yan. Àwon ǹkan tó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun nìyẹn. Láti ṣe iṣẹ́ lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ ju bí àwọn èèyàn ṣe mọ̀ pé yóò ṣe iṣẹ́ gan lọ.

Bẹ́ẹ̀ni mo ní irun ìgbàn, mo máa ń gé irun ìgbàn mi tẹ́lẹ̀ ni, àmá nígbà tí àwọn ẹnìyàn tí sọ fún mi pé kí n máa fi kalẹ̀, pé ó wà lára nǹkan tí àwọn obìnrin máa ń láìkì ní ara èyàn ni mo ti máa ń fi irun ìgbàn kalẹ̀. Àwọn ẹnìyàn dẹ́ máa ń sọ pé àwọn nífẹ̀ẹ́ rẹ̀ bí mo ṣẹ̀ fi kalẹ̀ ni yen. Irun ìgbàn dẹ́ jẹ́ nǹkan tí èèyàn máa ń fi kalẹ̀ láti fi, ó máa ń jẹ́ kí àwọ̀rán èèyàn tún dáa ní rírí.

Ibi tí mo fẹ́ràn kí n màá lọ Ju noni ọdọ àwọn ọ̀rẹ́. Àwọn ọ̀rẹ́ tí wọ́n máa ń, tí wọ́n máa ń rí yan bí ẹeyan gidi, tan dẹ̀ máa ń fi yan sí ipò tí ó yẹ kí wọ́n fi yan sí. Àwọn ọ̀rẹ́ tí mo fẹ́ràn jù níyẹn, tí mo dẹ̀ fẹ́ràn kí màá bá ṣe pọ̀ ní ọ̀rẹ́ ko ọ̀rẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nígbà mi tí wọ́n bá pọ̀ ní ọwọ́ mi, tí mo dẹ̀ kí pé iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ takuntakun ni. Wọ́n dé needi kẹ́ yẹn tún fún wọn ní owó yẹn kíni wọ́n tó fi dùn sí iṣẹ́ tí wọ́n ṣe. Torí nǹkan tó bá dá ló máa ń mú iṣẹ́ yá, bí àwọn Yorùbá ṣe ń pa òwe yẹn. Ǹkan tó fàá tí mo fi máa ń fún ẹni owó àfikún nígbà mí níyẹn. Kíni wọ́n tó fi dùn, kíni wọ́n náà fi yọ sí i yẹn pé àwọn ṣiṣẹ́ fún eyan.

Ibasepo mi pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́po mi ó dáa. Mo dè máa ń bá wọn ṣèpò ní àwọn ọ̀nà tó tọ́ àti lọ́nà tó yẹ. Gbọ́gbo wa láti mọ ǹnkan ta fẹ́ràn àti ǹnkan tí a à fẹ́. Nítorí náà mo máa ń ṣe àwọn ǹnkan tí ó máa ń jẹ́ kí àárín èmi àtàwọn alábáàṣiṣẹ́, alabaasisepo mi kí ó dán dáadáa. Ka sì fi malẹ́ra wa pẹ̀lú, pẹ̀lú ojú gidi. Àwọn ǹnkan tí mọ́ máa ń ṣe ni yẹn, mo dè máa ń nà tán fún wọn láti jẹ́ kí wọ́n mọ bí ǹnkan ṣe ń lọ.

Rárá mo kì í gba àwọn ìmélì àìwúlò torí tí mo bá gba wọn gàn wọ́nlẹ̀ wúlò fún mi kò dè sí iṣẹ́ kankan tí wọ́n fẹ́ ṣe fún mi. Àwọn nǹkan tó bá wúlò fún mi ni mo máa ń gba láti torí pé tí mo bá ti gba wọ́n, wọ́n máa wúlò fún mi. Àwọn nǹkan tí ó bá ti ní ìwúlò sí mi àbí fún nǹkan tí mo bá fẹ́ ṣe, mo kì í gba wọn mo kan máà ń fi wọn kalẹ̀ kó máa lo bẹ́ẹ̀ náà ni.

Mo sì máa ń kojú ìdènà ọkọ̀ ni pé mo máa, mo máa ń rí pé mo wà, mo, mo, pé mo ṣe, mo wa ọkọ̀ ní ọ̀nà tó tọ́ àti lọ́nà tó yẹ láti má sáré jù. Báyìí ni a ṣe ń kojú ìdènà ọkọ̀. Nítorí pé ọkọ̀ jẹ́ ǹkan tí ẹ̀yàn gbodo máa, tí ẹ̀yàn gbodo máa ṣe díẹ̀ díẹ̀, tí ẹ̀yàn o gbodo máa sáré jù, eẹ̀yàn ò dè gbodo ṣẹ́jú ara eeyan lo.

Rárá mi mọ àmì ìràwọ̀, mi ò mọ̀ kan máa ń gbọ́ tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa àmì ìràwọ̀. Mi dé wò rí, mi ò dé kò ṣi nǹkan kan tí mo ṣe láti fi wo àmì ìràwọ̀ mìírì. Àmọ́ mo mọ̀ pé ìràwọ̀ mi nǹkan tó da ni. Nítorí mi fẹ́ kí i máa wá, kín wá wọ́ nǹkan kó má tún wá, kó wá jẹ́ nǹkan tí ó da. Ṣo mi ò wo àmì ìràwọ̀ mìí rì?

Ọjọ́ tí mo fẹ́ràn jù náà nii nígbà tíi, nígbaà, ní ọjọ́, ọjọ́, ọjọ́ tí mo fẹ́ràn jù nínú àwọn ọjọ́ ni àwọn ọjọ́ tí mi kí n lọ síbí iṣẹ́. Awọn ọjọ yẹn mo maa n duro pẹlu awọn eeyan ti mo fẹran bi awọn ara ile mi, adẹ jọ maa n sọrọ daadaa, a maa n jọ ni ibajọsepọ to daa ni awọn akoko yii. Ǹkan tó jẹ́ kí n fẹ́ràn an àkoko yẹn nìyẹn.

Rárá mi tí fún ẹeyan ní ẹ̀jẹ̀ rí o, torí ẹmi náà mo ṣi wà ní ilé ìwé, tí mo dẹ́ n wá ẹ̀jẹ̀ fún ra mi, nítorí te ẹ̀yan bá ti wà ní ilé ìwé, oúnjẹ á ti jẹ́ ohun gan nígbà mi ó máa di ìnira. Nítorí náà mi tíì ṣẹ́ irú ńkan baun rí, mi ò tíì fún ẹ ní ẹ̀jẹ̀ rí, nítorí ẹ̀mi náà mo mọ̀ pé ẹ̀jẹ̀ ara mi gan ò tíì tó.

Nǹkan tí mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Nǹkan tí mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Àwọn oníbàárà mi orí fóònù náà ni orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ni a ti máa ń sọ ọ̀rọ̀ jù. Nígbà míì gan, gbogbo ǹkan tí a ṣe orí fóònù náà láti ṣeé kọ́ need kà rí'rawa, t'abá tí gbà'ra wa gbọ́ ọtí tan.

Bẹ́ẹ̀ni, mo máa, mo wọ aṣọ àkáyọrí níbi iṣẹ́ torí mo jẹ́ edá kàn tí ó máa ń ṣe gbogbo nǹkan pẹ̀lú ètò áti bí àwọn èèyàn bá ṣe ń ṣe àti bí mo ba ṣe fẹ́ jẹ́ kí àwọn èèyàn ṣe ṣe, torí láti rí, láti rí ojúure àwọn èèyàn náà ni. Láti dẹ́ máa jẹ́ kí ẹnìkankan kò rí ní pé bọ́ya, ẹ dá yíi nígbèràgá bí i nǹkan.

Bẹ́ẹ̀ ni mo máa ń gbo podcast lé ẹ̀kookan, toba jẹ́ pé ìgbà tí mo bá gbo mi o ní nkankan tí mò ń ṣe máa kan jókòó máa dé gbo podcast. Àmọ́ kí n ṣe gbogbo ìgbà, ẹ̀kookan náà ni tí mo ba ra ye, tí mi ń bá ní ǹkan tí mò ń ṣe. Torí nígbà mìíràn eeyan gbọdọ̀ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé ẹ̀eyan náà máa ń ṣe àwọn ǹkan kan láti ri pé ẹ̀eyan náà dára yá.

Mi kẹ́yin lọ rí dókítà rìí nítorí dókítà jẹ́ nǹkan tí mo mọ̀ pé wọ́n jẹ́ àwọn èèyàn tí ó máa ń wo ara èèyàn. Látirí pé ara èèyàn dára, èèyàn dẹ̀ n ṣe nǹkan tí ó máa jẹ́ kí èèyàn gbádùn ara yan. Nítorí náà mo máa ń lọ sí odò dókítà ní àkókò tó yẹ àti bó ti yẹ́ kí n ṣe lọ.

Ǹkan tí mo ma ń rà àti gbogbo ǹkan tí mo bá need, ọjà nani mo ti ń ma ń rà. Nítoripé ọjà ni moti man ṣe nǹkan. Nítorínà gbogbo nǹkan tí bá need tàbí nǹkan tí bá fẹ́ ní ìlò rẹ̀. Ọjà ná ni moti ma ń rà nítorí ọjà ni ǹkan gbogb tí èyàn bá ti fẹ́ rà léyàn ti ma rí.

Bẹ́ẹ̀ni, òwò tí mo ń gba ò dára to ní tó rí. Mo jẹ́ ẹda kan tó máa ń fún àwọn ènìyàn ní òwò. Ẹ̀dẹ̀ máa ń pé nǹkan tí ènìyàn bá n fún ẹyan náà ni a máa fún ẹyan àpáda. Mo ń fún àwọn ènìyàn lọ́wọ́, wọ́n dẹ̀ ń fún émi náà ni òwò padà. Mo máa ń gba òwò tó tọ́ tí ó sì dára láàrín ọ̀dọ̀ àwọn ènìyàn. Pé mo máa ń fún wọn ní òwò tí ó tọ́ tó sì dára.

À, mo ga díẹ̀ ná. Àmọ́n gíga tí mo ga mi ti lè máa bí mo ṣe ga tó. Àwọn mọ̀ ọ́n mọ̀ pé mo jẹ́ ra kan tí ó kúrú tá àwon èyàn dẹ̀ máa ń sọ pé mo ga. A mọ bí mo ṣe ga tó, mi lè sọ pàtó bí mo ṣe ga tó. Mo sa máa mọ̀ pé mo ga, mo dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó ga. Nítorí gíga tí mo ga gan ni àwọn èèyàn bí obìnrin ni wón fi fẹ́ràn mi nítorí mo ga.

Oúnjẹ tí mo mọ̀ bá tí ń se dáadáa, óun ná ní èwà. Nítorí èwà wà lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù tí mo dẹ̀ fẹ́ràn kí n má a jẹ. Nítorí náà mo fẹ́ràn kí n má a jẹ èwà dáadáa. Ọ̀un tí mo dẹ̀ fẹ́ràn kí n má a jẹ dáadáa, mo mọ̀ bí wọ́n ṣe ń se náà dáadáa. Nítorí nígbà mi tí n bá fẹ́ jẹun tí mi o rí ẹni tí ó bá mi sè é, màá kán dá lẹ́ná fún ra mi ni má dẹ̀ jẹ. Ǹká tí mo fẹ́ jẹ, màá gbádùn òun ńká tí mo fẹ́ gbádùn.

Ẹ̀tọ́ mi fún ìparí ọ̀sẹ̀ náà ni láti ríi pé mo wà pẹ̀lú àwọn olólùfẹ́ mi, àwọn oníbàgbe mi ní ilé. Tó bá ti di ìparí ọ̀sẹ̀ kí n wà pẹ̀lú wọn. Ǹnkan tí ó máa ń mú inumidùn ju níyẹn. Àwọn etọ̀ tí mo dẹ máa ń ṣe fún ngbà yẹn ni pé won kí wí n pé a jẹ ǹnkan tó da, a dẹ mu ǹnkan tó da, ọlukaluku dé, gbádùn ara wọn tinu ọlukaluku dé dún.

Ojúmọ́ ni mo máà ń ṣe ìmotótó ilé mi nítorí ojúmọ́ ni mo máa ń gba'lé. Nítorí èyàn gbọ́dọ̀ máa gbalé láti rí pé ilé èyàn dára, ó dẹ̀ mọ́ dáadáa láti, láti rí i ní pé èyàn gbé ìgbẹ́ sẹ̀, èyàn dẹ̀ gbé gidi. Ìmọ́tótó tí mo de máa ń ṣe fún ilé mi o dáa gan.

Akọ́kọ́ tí mo máa ń fi jẹ oúnjẹ alẹ́ kan ṣe akọ́kọ́ tó pọ̀ rárá kò ń dẹ̀ ṣe ǹ kan tó pọ̀ lọ títí báyẹn náà. Oúnjẹ tí mo máa ń jẹ, mo máa ń jẹ ní àsìkò tó yẹ kí n jẹ, mo dẹ̀ máa ń tètè jẹ, mi ò kí ń jẹ pọ̀ pẹ́ rárá àti rárá torí ó ti ní àkókò tí mo máa ń ṣe gbogbo nǹkan mi. Tí n bá ti jẹun tán, mo máa ń sùn, mo lè so mo dẹ̀ máa ń jẹun ní àkókò tó yẹ kí n jẹun, máa tètè jẹ ní.

Rarà mi ni gíláàsì ọrun n, mo kọ máa ṣe, bó ti jẹ́ kí n ṣe ṣẹ́ náà ni tí máa fi wo àrà mi, tórí wí wo àrà yẹn ni ìgbà mí ó máa jẹ́ kí èèyàn tó máa bí èèyàn tó ṣe ṣi ìráyàn, àti pé ó dágan.

Ọjọ́ tí a máa ń fi ń ṣe ìsinmi ọdọọdún, ọjọ́ mo ní bí i oṣù kan tí wọ́n máa ń fún mi ní ibi iṣẹ́ tí wọ́n máa pè ní leave. Máa kan lọ, máa dè lọ sinmi fún oṣù kan. Ìgbàyìí ni mo máa ń dárayá, mo dè máa n rí àwọn tó jẹ́ kí n rí, àwọn tó súnmọ́ mi, àwọn ará ilé mi tó jínnà sími ná, mo máa wá'wọn náà lọ.

Bẹ́ẹ̀ ni, mo máa ń wo ago ọwọ́ tó rí ìgbà mi. Mo kàn need láti w'ọwọ́ láti fi wo ago àti àkókò. Torí àwọn ǹkan tó jẹ́ kí n máa wo ago ọwọ́ nìyẹn láti fi mọ àsìkò àti fi rí àkókò láti yí. Ó jẹ́ kí n mọ̀ kí ni agogọ́ so.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdání ní eekookan kí n ṣe ní gbogbo ìgbà nítorí asì kò sí àsìkò lọ títí fún mi. Àsìkò tí n bá ní tó bá tí n bá ní díẹ̀ láti fi ṣe náà ni mo máa ń ṣe. Mo de jẹ́ ẹnikan tí ó máa ń pàtàkì àkókò gan. Mi ò de kí n ṣe ǹkan tí ò dá nínú àkókò.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára tó àti pé nígbà mìíràn mi ò ní ìwúlò fún WiFi. Ọ̀kán tí màá fóònù mi máa sì fi tó mi nítorí ní ibi tí mò wà sáfísì bẹ́ẹ̀ dàgbà, ó sì máa ń ṣiṣẹ́ fún mi dáadáa bó ti kò ṣe ṣiṣẹ́ fún mi. So mi ò ní, nígbà mìíràn mi kì ń lo WiFi mi dáadáa.

Mo ma nípade lósòosè bí èèmejì nítorí àwọn àsìkò yẹn ni a má n so àwọn ọ̀rọ̀ tí ó yẹ ká sọ, tadẹ́ máa n so àwọn ọ̀rọ̀ tí ó ṣe kókó nínú ìgbési ayé ara wa, tadẹ́ máa ń bá ara wa sọ àwọn ọ̀rọ̀ tí ó da láti mú wa lọ síwájú bá wa ní inú ìgboro.

Bẹ́ẹ̀ni mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rìí kọ̀dà nígbà tí mo fi wà ní ilé ìwé, ibi tí mo ti ń lọ kẹ́ẹ̀kọ́ ke ń ṣe inú ìlú mi. Mo máa ń rin ìrìnàjò ní ìrìnàjò tó dé pẹ́ gan, tó dé jìnnà. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa ń rin ìrìn àjò láti kékeré. Mo lè máa ń rin ìrìn àjò pẹ̀lú inú dúndún, torí ó ti mọ̀ mi lára mo dè fẹ́ràn ìrìnàjò gan.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa ni, torí àwọn aládùúgbò mi wọ́n jẹ́ ẹni tó sún mọ́ mi ju àwọn ará ilé mi gan lọ torí ti nńkán bá ń ṣẹ́yàn, àwọn ènìyàn maa kokọ́ ri mó dè sún mọ́ won dáadáa, mó de ń bá won gbẹ́, igbese ni àjọ́ṣepọ̀ dáadáa. Mo fẹ́ran àwọn ará àdúgbò mi dáadáa, àwọn ni dè fẹ́ran mi a dẹ mọ́ ara wa dáadáa.

Rárá, mi kì í rọrùn nígbà tí mo máa ń sùn torí àwọn eyan ta jo máa ń sùn gan. Bí ọ̀rẹ́ mi tajà máa ń sùn, òun na je ri si pé mi kì í rọrùn. Mo je eda kan tí o máa ń sùn, mo dẹ̀ mọ bí mo ṣe máa ń sùn dáadáa. Mo dẹ̀ máa ń sùn bí ó ṣe jẹ́ kí n ṣe sùn. Mi kì í rọrùn nígbà tí mo báa ń sùn. Mo máa ń sùn dáadáa bí ó ṣe tọ́, bí ó ṣe ye kí n ṣe sùn ni mo ṣe máa ń sùn.

Wákàtí tí mo máa ń fi ṣiṣẹ́, wákàtí tí a máa ń fi ṣiṣẹ́ ní ọjọ́ ìṣe náà ni bí i wákàtí tí a máa wọ iṣẹ́ ní àgọ́ mẹ́jọ a lè máa ń parí iṣẹ́ ní àgọ́ márùn-ún. Àwọn wákàtí tí mo máa ń fi ṣiṣẹ́ náà ni ẹni bí i ṣe mo lè máa ń fi yọọ́kọ̀ sí mi, má jẹ́ tó fi ṣe àwọn ńká mi tó jẹ́ kí n ṣe. Wákàtí iṣẹ́ mi kọjú báyẹn náà ló.

Rárá mi kì í wọ ìbọ̀wọ̀ mọ́, torí mi kì í ṣe obìnrin. Àwọn obìnrin ló máa ń wọ ìbọ̀wọ̀ níbi tí àwa n bé ní ibi. Fìlà ni mo máa ń wọ, torí a gbọdọ̀ máa tẹ̀lé àwọn nǹkan tí àwọn èèyàn máa ń ṣe ní nínú ìlú láti má fi yàpá nǹkan tó jẹ́ kí a máa ṣe nínú ìlú. Mi kì í wọ ìbọ̀wọ̀, fìlà ni èmi máa ń wọ nítèmi.

Rárá mi ò mọ bí wọ́n ṣe ń tún nǹkan ṣe nítorí àwọn tó máa ń tún nǹkan ṣe wá wọ́n ò dẹ̀ mọ bí wọ́n ṣe máa ń tún nǹkan ṣe. Èmi aì dẹ̀ ń ṣe ǹkan lára àwọn tó máa ń tún nǹkan ṣe. Nítorí náà, mi kí ń ṣe ṣèmi àwọn tó ní iṣẹ́ tó dẹ̀ mọ bí wọ́n ṣe ń tún nǹkan ṣe, àwọn náà máa ń tún nǹkan ṣe táwọn. Ọ̀tọ́ ní nǹkan tí èmi máa ń ṣe ń tẹ̀mi.

Mo ńjẹ́ ẹnìkan tó fẹ́ràn onjẹ gami lé ki ka yin lọsí lé onjẹ. Mo má té té lọsí lé onjẹ tó ki ki onjẹ mafi ìtàn. Mo dẹ̀ mo ńjẹ ní àsìkò tó yẹ kínjẹ. Mio kin ta ku àkókò tó yẹ kínjẹ. Àsìkò kaná ni mo má ńjẹ onjẹ tó yẹ kínjẹ.

Àkókò ẹ̀kọ́ pọ̀ tí mo fẹ́ràn jù. Arare sini ni mo fẹ́ràn kí n máa wà ní, kí n máa wà ní ibi ìgbé, ibi ìgbé ẹ̀kọ́ ìwé wa. Kí n wà ní agbègbè be kí ń de máa kọ́ àwọn ìwé, kí n máa kọ́ àwọn nǹkan tí èmi ti mọ̀, àwọn nǹkan tí mo ti gbàgbé. Àsìkò yìí ni mo fẹ́ràn jù lọ nínú ìgbà ìwé mi.

Mo máa ń ṣe ìdọ́gba ní pé mo máa ń rí, mo lè máa ń rí pé mo ṣe ìdọ́gba láàárín, láàárín iṣẹ́ àti ìgbésẹ ayé mi. Nítorí gbogbo ǹkan mi ni ó ti ní àsìkò mo lè ti ṣẹ lẹ́tò lẹ́tò. Àwọn ǹkan tí ó wà wá nínú etọ̀ náà ni mo dè máa ń tẹ̀lé tí mo dè máa ń ṣe dáadáa, bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nítorí rẹ́bàì mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ mi àti ìgbésẹ ayé mi.

Mo ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ ni pé mo máa ń sọ fún ara mi pé iṣẹ́ yìí pọ̀, mo ò dẹ́lẹ́ ṣe, màá dé gbìyànjú láti ṣe ní bí i ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Báyìí ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi nígbà tí iṣẹ́ bá pọ̀ fún mi. Nítorí tí iṣẹ́ bá pọ̀ fún mi, mo gbọ́dọ̀ fún ara mi ní irú ọrọ̀ báyìí kí ni nínú ara mi tí ń ṣe pé mo lè máa rí ǹkan kan ṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré, mo máa ń sáré dáadáa. Nítorí èmi jẹ́ ẹ̀dá kan tó máa ń gba bọ́ọ̀lù afẹ́sẹ̀ gba. Tí èyàn bá dẹ̀ ń gba bọ́ọ̀lù afẹsẹ̀ gba, èyàn gbọdọ̀ má sáré. Tí bá dẹ̀ ń gba bọ́ọ̀lù afẹsẹ̀ gba yen, mo má ń sáré. Nítorí èyàn gbọdọ̀ sáré te èyàn bá ń gba bọ́ọ̀lù afẹsẹ̀ gba. Ǹkan tó jẹ́ kí n ma sáré ni yẹn, mi dé le s'ope mi ò mọ eré sá nítorí mo máa, mo má ń gba bọ́ọ̀lù. Te emba dem gba bolo, eh mboro ma nsake.

Rára o mi, mo àwòrán ya nítorí kí n ṣe nǹkan tí mo kọ́ àti nǹkan tí mo ń ṣe láti ibẹ̀re. Àwọn tí ó máa wòran ya wọ́n máa ń ya ìwọ̀n wọn, mọ́n dẹ́ máan rí tá àwon eyan máa ń ya àwòrán, tinu mí de máa ń dùn tí mba rí tí wọ́n máa ń ya àwòrán. Àmọ́ èmi gangan fúnra mi ò mọ̀ bí wọ́n ṣe ń ya àwòrán, mi tì e ya rí, mo kọ̀ máa rí tí wọ́n máa ń yá ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn eeyan abánisẹ́pọ̀ mi àti àwọn abánigbé mi, pẹ̀lú àwọn gbogbo ará ilé mi tí wọ́n o gbé nítòsí tí wọ́n jina sí mi. Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú wọn kí a dè má jon n ríra wa, torí ó dáa kí ẹ̀yin máa ríra yẹn tí ẹ̀eyan bá n sọ̀rọ̀. Ó dè máa jẹ́ kí ẹ̀yin máa ro bi igba pé ẹ̀eyan ti wa papọ̀ ní àkókò náà.

Bẹ́ẹ̀ni mo ti í, mi i tí ì rí rárá. Mi i tí ì rín pẹ̀lú ọkọ̀, pẹ̀lú ọkọ̀ ojú irin rí, mi i tí ì rín rí. Àmo awon eeyan máa ń rìn pẹ̀lú rẹ̀ ní ìlú tí mo ń gbé. Kódà àwọn ẹgbon mi gan máa ń rìn pẹ̀lú atawon aburo mi won tí ì rín pẹ̀lú rẹ̀ rí. Àmo emi ò tí ì rín pẹ̀lú rẹ̀ rí, nítorí ọkọ̀ ni mo fi máa ń lọ sí ibi àwọn ibi tí mo máa ń lọ.